Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó tí mo mo ń lò ni wípé mo mo ń ríi pé àwọn ènìyàn nǹkan tí wọ́n bá nílò gangan ni mo ní láti tà fún wọn. Bí ẹni to ba je pé nǹkan ẹsẹ̀ báyìí ní ń dùn, màá wá àwọn òògùn tó lè ṣiṣẹ́ fún ẹsẹ̀ rẹ̀, òun ni màá lọ bá. Màá sì sọ àsàlàyé ǹkan tí òògùn yẹn náà ṣe bí ó ṣe mo lò òògùn yẹn àti ìlànà tí ó jẹ́ kí òògùn yẹn kó tètè ṣiṣẹ́ lẹsẹ̀ rẹ̀ tí yóò fi ètè kí ẹsẹ̀ tó ń nu kọ sàn. Irú àwọn ìlànà tí mo mo ń lò nù. Màá rí pé nǹkan tó bá ń ṣe yẹn gangan ni màá fi lò, màá sì wo ọ̀nà tí mo lè gbà láti je kẹnu mi kó dùn nígbà tí màá ń sàlàyé fún un.

Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá o, mi ò kí ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ torí kò sí ǹkan tí mo fẹ́ ṣèwádìí nípa wọn. Ka jọ wá bí iṣẹ́, ká sì jọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wo arawá. Tísẹ bá ye ẹnìkan, tí kobá ye ẹnìkan, a sì ṣàlàyé fún arawa. Tí o bá ṣì ye arawa náà, a lọ bá ẹniti ó báye a o ṣàlàyé fún arawa. N nílò láti máa ṣèwádìí nípa ibi tẹ́ẹ̀ní ǹkan tí wà, ǹkan tí ẹnìkan jẹ́ láro àbí ǹkan tó fẹ́ ṣe. Mi ò nílò láti máa ṣèwádìí iyan náà. Ǹkán tí mo kàn nilò ní pé ká jọ ṣiṣẹ́ papọ̀. Láti ṣiṣẹ́ papọ̀ tán a sì máa lọ ní ìlọ̀ tí wa. Kò nílò láti máa ṣèwádìí káàkiri.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ìkàn t'oje pé ó ní ìpọ̀ gidi nítorí ojoojúmọ́ ni mo máa ń ṣe ètò ìdárayá. Àkọ́kọ́, mo máa ń ṣe ètò ohun tí a máa ń ṣe ní fún agbára wa. Tí e se pé àwọn tí a máa ń lọ sí ilé jimú láti lọ máa gbé àwọn weighti èmi jẹ́ ẹni tí ọ́ máa ń ṣe ètò ìdárayá pẹ̀lú ara tèmi ọ̀gán pẹ̀lú àwọn àgbà tó wà nínú ara mi. Mo máa ń gbé, mo máa ń ṣe àwọn oríṣiríṣi eré ìdárayá.

Ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni ẹgbẹ́ yellow ta mosi aláwọ̀ eérú àbí kíni a máa ń pè ní èdè Yorùbá mo ti gbàgbé. Òun ni mo fẹ́ràn jù torí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré àti ilé ẹ̀kọ́ gíga, ẹgbẹ́ yellow yẹn ni mo wà. Ni gbogbo ìgbà náà, àwa lasi ma n ṣe ipò kejì àbí ipò kẹta. Àìsába ṣe ipò kíni, àìsísába rú torí náà ni mo fi nífẹ̀ẹ́ ẹgbẹ́ aláwọ̀ yellow. Oun mo sì nífẹ̀ẹ́ láti máa sáré fún wọn, láti máa ṣe àwọn eré ìdárayá fún ẹgbẹ́ náà.

Kí ni mo máa ń ṣe ní aṣálẹ́? Tí ilẹ̀ bá ti sú, tí nbá ti dé láti ibi iṣẹ́, nǹkan tí mo máa ń ṣe náà ni pé màá kọ́kọ́ jẹun, tí bá ti jẹun tán màá sì lọ sí ilé ìwẹ̀, màá wẹ̀, tí bá ti wẹ̀ tán, màá wá sínú ilé, iyaràá mi padà máa sì kí ìrun, tí nbá ti kí ìrun tán màá wá bẹ́ẹ̀ sí nín, a sì máa sọ̀rọ̀ sí orí silẹ́ńsìo app láti jẹ́ kí ì ń mẹ́ẹ̀kì àwọn kí ń rí àwọn owó gbà lé jáde ní ẹgbẹ̀ẹgbẹ̀ẹ́ torí ọ̀nà kan báyìí nísìínyi kò ṣeé fojú wo kí wọ́n fi ń mẹ́ẹ̀kì owó ní ìlú tààwà báyìí.

Àwọn áàpù wo ni mo máa ń lò jù? Áàpù aláàkọ́kọ́ tó jẹ́ áàpù tí mo máa ń lò jù gangan-- ganganni orí fóònù mi, ọ̀un nà ẹni áàpù ta mọ̀ sí áàpù Tiktok kí, ohun máa ń lò láti máa wo àwọn eré, mo sì máa ń ṣe àwọn fídíò kọ̀ọ̀kan tí mo máa ń gbé sórí áàpù náà tí mo fẹ́ fi jẹ́ kí ọ̀nà tí màmá fi gba owó náà jáde níbẹ̀ wá. Áàpù ẹ̀lẹ́ẹ̀kẹ́jì tí mo máa ń lò náà ni áàpù ta mọ̀ sí X tí a máa ń pè ní Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀, òní áàpù tí mo máa ń lò ní ìsìyin dáadáa. Ẹ́lẹ́ẹ̀kẹ́ta, ọ̀un nà ni áàpù LinkedIn àti WhatsApp tí mo máa ń ṣend àwọn mẹ́séjì sí àwọn ènìyàn.

Nígbà wo ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi? Ojoojúmọ́ ni mo ń ṣe ìmọ̀tótó ilé mi, kò ní pé nígbà kan báyìí ni mo máa ń ṣe é. But tí mo bá fẹ́ ṣe ìmọ̀tótó féniféni ọjọ́ ti máa ń ṣe é jù òun náà ni ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ Sunday léde òyìnbó, torí ijọ́ náà kò sí ibise kankan tí mo n lọ. Ma ṣe nkan toye kín ṣe lójú ọjọ́, tí mo bá ṣe tán, màá sí sinmi díẹ̀, tí mo bá sinmi díẹ̀, màá kọ orí sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi táfí lọ gba boolu abi ka lọ ṣe eré. Nítorí náà ọjọ́ Sunday ni ọjọ́ tí mo máa ń ṣe ìmọ̀tótó gbogbo inú ilé mi lápapọ̀

Báwo ni mo ṣe máa ń kojú, báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? BI mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ kò ṣe ǹkan tó jiná bán ná. Ṣùgbọ́n mo maa n rí pé ìṣòro tí mo bá tí ń kojú níbi iṣẹ́, màá rí pé ọ̀nà tó tọ́ náà ni mò ń gbá láti yanjú ìṣòro náà. Bii ìṣòro tí kò bá sí ina bayii nisiyin ta sì nílò láti gbé ǹkan jáde. Boyá àwọn to je awọ́n to n bawa ṣiṣẹ́, wọ́n nílò ìwé wọn ní kíákíá, màá rí pé màá lọ wá ọ̀nà láti bawon gbé ìwé wọn jáde.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún náà ni oṣù ọkìtọ́ba. Kí sì ni ìdí tí mo fi fẹ́ràn oṣù náà? Ìdí ni pé inú oṣù ọkìtọ́ba ọ̀nà ni ọjọ́ ìbí mi. Nitori naa ni mò fi nífẹ̀ẹ́ oṣù ọkìtọ́ba yẹn náà dáradára. Oṣù náà jẹ́ oṣù kan to je pẹ́ pé péré pé ọjọ́, ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n lọ wá nínú oṣù ọkùn tó bá náà. Ọ̀hun lo sì jẹ́ oṣù kẹta sí ìka ìyìn oṣù tó wà nínú ọdún.

Oṣù wo ni ẹ bí mi? Ẹdúró ná o ẹyin mélòó ni ẹ bí mi? Àbí sé ayé nsẹ́yìn ni àbí ọ̀run ni ọ n se yín? Oṣù tí wọ́n bí mi na ni oṣù ọkìtóbà ti ṣe oṣù kẹwàá nínú oṣù, nínú oṣù tó wà nínú ọdún kan. Ọ n sí ni oṣù kẹwàá. Bẹ́ẹ̀ni, oṣù kẹwàá ni oṣù tí wọ́n bí mi. Ókè sẹ́yìn lẹ bí mi sẹ́gbọ́. You dey go now.

Kí ni mo máa ń, kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òwúrọ̀ tí ń bá ti jí, nǹkan tí mo máa ń ṣe ni pé màá kọ́kọ́ lọ se aluwala Ti mo ba ti se aluwala tán, màá kírun. Bá ti kírun tán, màá lọ sùn die pada Bá ti sùn, tí màá ti jí èpà dà tán, màá lọ se ere ìdárayá. Bá ti ṣe ìdárayá tán, màá lọ sí ilé ìwẹ̀, màá sì lọ wẹ̀. Tí màá ti wẹ̀ tán, màá wá ibi tí ń ṣe jẹun lọ. Tí màá ti jẹun tán, màá sì kọrí sí ibi iṣẹ́ mi. Tí màá ti dé ibi iṣẹ́, màá se nkan ti o ye kí ń ṣe níbi iṣẹ́. Ẹ̀dẹ̀ ṣùn mí láìpẹ́ lánàá, màá padà wá lé.

Ìgbà mélòó ni mó máa ń jẹ́ kí fóònù mi gbóná? Ìgbà tí fóònù mi sábà máa ń gbóná jù, o náà ni ọwọ́ ọ̀sán tí órùn bá ti mú tí n bá si ń tẹ́ẹ̀ ni fóònù mi máa ń gbóná. Ṣùgbọ́n ní ọwọ́ àárọ̀ àbí ọwọ́ alẹ́ báyìí tí òórùn bá ti lọlẹ̀, fóònù mi ò n sábà gbóná. Síbẹ̀ gan tí bá tẹ̀ dáadáa kì í sábà gbóná. Ṣùgbọ́n lọ́wọ́ ọ̀sán tí bá ti ń tẹ́ẹ̀ dáadáa tí bá ń ṣe nǹkan lórí ẹ bíi nǹkan tó, tó gba, tó máa ń jẹná dáadáa, fóònù mi máa ń gbóná lálálálá ní báyìí. Ìgbà mí kò ì ṣe gbóná tí ǹkan tí mo bá ń ṣe lórí ẹ tí ó bá gba bátírì kò pọ̀

Ṣé mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Kí ni màá bínú fún nígbà tí mo bá wà nínú ọkọ̀? Ìgbà tí àwọn tá bá jọ gùn ọkọ̀ tí wọ́n bá ṣe yẹn ká tó mú inú bimi, àbí dírébà tó bá ń gùn ọkọ̀ náà tí oun ná ó bá ti ṣe ǹkankan. Kò sí ǹkan tí mo fẹ́ bínú fún. A jọ máa sọ̀rọ̀, náà ni tí wọ́n bá ti ń sọ̀rọ̀, bá sì dé ibi tí wọ́n á ti ń sọ̀rọ̀, a bọ̀ lọ inú mọ́tò a sì kí ra pé ó dàbọ̀. Kò sí ǹkan tí mo fẹ́ bínú fún tí mo bá wà nínú ọkọ̀. Inú gan ma n dùn ni nítorí a máa rí àwọn ǹkan oríṣiríṣi tí èyàn orí riri tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí ó sì ní ìbára sọ̀rọ̀ tí yóò mú mi lọ sí iwájú báyan.

Ṣe mo fẹ́ràn kí n lọ sí etíkun tí a mọ̀ sí beach ní èdè òyìnbó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etíkun torí pé ó máa ń jẹ́ kí èèyàn ó rí bí àwọn omi bó ṣe tẹ̀ lọ fẹ́ẹ́rẹ́fẹ́, bó ṣe máa ń ru sókè àti bó ṣe máa ń walẹ̀ padà. Ẹ̀eyin ó rí oríṣìíríṣìí àwọn ǹkan kọ̀ọ̀kan. Bí wọ́n ṣe máa ń sọ náà pé omi tó wà lẹ́tíkun àbí omi, omi òkun gangan, omi ohun máa ń dà bí i pé ó níyọ̀ dié lẹ́nu báyìí. Nítorí náà, n ti débẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n a gbọ́.

Ṣé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́, but un tí ì lè gun tí o dá mọ́rá mọ́rá lọ́wọ mi, ṣùgbọ́n mo lè ṣe, mo lè, mo lè, mo lè gun díẹ̀ díẹ̀. Tí bá kọ́kọ́ ó gbẹ́sẹ̀ mi sórí, kíni tí máa ń yí ohun táa mọ̀ sí pẹ́dà ní èdè òyìnbó, màá fi máa yí kẹ̀kẹ́ mi lọ. Ìgbà mí ọwọ́ mi sábà dúró lójú kan, ọwọ́ mi máa ń fi, ẹní sì máa ń fà á, tí mo fi máa ń ṣubú. But tí bá ri pe mo mọ ọwọ́ mi dúró, màá gun dáadáa.

Ṣé mo máa ń wọ gíláàsì? Rárá o, èmi kì í wọ gíláàsì. Èmi o sì ní ìfẹ́ sí láti máa wọ gíláàsì torí pé yóò kàn máa-- mo, mo sii láìkí bi àwọn ènìyàn tí máa ń wọ, àwọn tó bá wọ gíláàsì, wọ́n máa fojú pé ojú ń dun yan wo yan. Ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń wọ àwọn gíláàsì tó jẹ́ pé àwọn gíláàsì tí kì í ṣe àwọn gíláàsì tí máa ń jẹ, tí àwọn tó ojú máa ń dán máa ń wọ. Àwọn gíláàsì tó jẹ́ wípé màá kàn fi ṣe, màá fi ṣe ohun ọ̀ṣọ́ sójú mi lásán.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan? Bẹ́ẹ̀ni, ǹṣì lé gbàgbé ọjọ́ náà. Nijọ́ náà mo sùn ní ọwọ́ òru, mo wá fi fóònù mi, ẹ̀yọ ẹ̀rọ ayárabíàṣá mo fi sí ẹ̀gbẹ́ mi. Mi wá mo pàrà mi ti ń tẹ pàsíwọ́ọ̀dù mi síbẹ̀. Ìgbà tí n fi jí àwọn fóònù, wọ́n ti lókì fóònù to je pe yín le tẹ ayafi lẹ́yìn ọjọ́ kan. Ọjọ́ náà, mo ṣà lọ sí ṣúkú bẹ̀bẹ̀ n ti e muǹ fóònù yẹn gan, n mu kú rọ̀ nínú ilé. Ọjọ́ náà, mo ṣà lọ sí fóònù, mo lọ sí ṣúkú bi alẹ́ẹ̀lọ́ ni gbogbo nkan ti wo ṣe ní kíláàsì ni jọ́ náà kò tiàwòrì mí rárá. Mo ṣà ronu pé ki fe màá ṣe rí fóònù mi ṣì padà. Pàṣítósì ọjọ́ kejì, wọ́n sì fi lẹ̀ fọnrá rẹ̀.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Bí mo ṣe bá ń ṣe, tí mo fi maa n jẹ́ pé ó dọ́gba, ìdọ́gba ó wà láàrín ìgbésí ayé mi àti iṣẹ́ mi ni pé má ti jí láàárọ̀ máa ṣe àwọn nǹkan tó bá jẹ́ máa ń gbé sí ayé mi díẹ̀ láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti lọ sí ibi iṣẹ́, máa bá, máa ṣe àwọn, àwọn nǹkan tó bá jo máa ń kan bíi iṣẹ́. Láti ìní bí ó wọ́rọ̀ lẹ̀ máa lo fún tó àsìkò tí àwọn àlọ́ lé náà, màá sì gbé ayé iṣẹ́ mi, ayé ilé mi àti ìgbésí ayé mi wọ́ padà. Máa fi máa rónú nípa bí maa ṣe máa lọ síwájú.

Ṣe mo mọ bi a ṣe n da ọkọ duro ni idojukoju? Bẹẹni, mo mọ bi a ṣe da ọkọ duro ni idojukoju bi ni isin ti ma lọ lori titi tọkọ wa ti sunmọ mi tan ti mi o si ri. Ọna ti mo máa ń gbà láti dá duró ni pé màá sáré pariwo pé ẹ dúró, eeyan fo ọ̀nà lọ́wọ́ ẹ dúró fún mi kí n lè sáré kọjá lójú ọ̀nà àbí kí n lo ọ̀nà tí wọ́n pèsè fún àwọn tí máa ń rìnṣẹ̀ tí wọ́n fi ń fọ ọ̀nà wọ́n sáábà máa ń lò nígbà mí tó yẹ pé àwọn tí ń gun ọkọ̀ máa fììmo pé eeyan kọjá lójú tí wọ́n sì ní àǹfààní láti dà mí láàmú.

Irú bàtà wo ni mo máa ń wọ̀? Bàtà tí mo fẹ́ràn jù láti máa wọ̀ dáadáa, ọ́nà ni awon bàtà tí máa ń bo orí ẹṣe eeyan, kì í ṣe àwọn kọnkọṣú (covered shoe). Àbàtà yìí máa ń bo orí ẹṣin yọ dàbí kí tó. Ǹkan tí wọ́n ń pè lede òyìnbó náà ni crocs. Mo fẹ́ràn awon bàtà yìí púpọ̀. Kí ni ló bá ti mo fẹ́ràn rẹ̀? Ìdí tí mo fẹ́ràn rẹ̀ ni pé àbàtà yìí kì í jẹ́ kí èèyàn ò ṣe ṣe àbí bí ní ìsìn tẹ lẹ bá lọ, èèyàn ò ní lè tẹṣẹ bọ ẹ̀gún. Ǹkan tó jẹ kó gúnyàn lẹ ṣe kò ni gún eeyan lese, èèyàn lè máa lọ freely láì jẹ́ pé eeyan kkonkon daayan dúró.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe ìdárayá púpọ̀ dáadáa. Àgàgà jùlọ láti máa jẹ́ kí àwọn ẹ̀yà ara mi kó tóbi síi bí àwọn apá mi àti ẹsẹ̀ mi kó lè ní ìṣàn gidi bí ta bá ń já bái ni sìn àwọn wọn tí a máa lè máa, máa lè máa mú àwọn ènìyàn, máa lè máa rí wọ́n dominate àbí máa lè máa rí wọ́n bo lórí to jẹ pé wọ́n ni fì le dámímú torí ǹkan tó fa tí mo máa ń ṣe eré ìdárayá náà kí ẹya ara mi ó sì lè di pépé.